Ṣé mo ti lu etí mi? Ehn, èmi ò tíì lu etí mi o. Torí mo jẹ ọkùnrin, ọkùnrin ni mí. Lóòótọ́, mo gbà pé àwọn ọkùnrin kan wà tẹ́ ẹ kan máa ń lu etí. Ṣé è mọ̀? But, ẹ mọ̀ ọ́n, ní ìlú Nigeria táa wà yìí, kò gbójú mú kí ọkùnrin máa lu etí. Sọ̀rọ̀ mi yẹhin. So ìdí nìyẹn jẹ́ pé mi ò ti fi lù etí tèmi. N jẹ̀ ní lù gan. Mi ò ní lu etí mi torí àh, kò gbójú mú kí ọkùnrin máa lu etí ní Nigeria táa wà yìí. Tí àwọn òbí mi jáde, tí wọ́n bá rí pé mo tún máa lu etí gan, wọ́n lè, wọ́n lè kàn yàn lọ́mọ. Tí wọ́n bá rí pé mo ni ọ̀yàn tó ń lu etí. So èmi ò lu etí, ì máa ṣe pé gan. Èmi ò ṣe ẹ mọ̀, àwọn kànkàn tó bá wá tẹ́bi tẹ́ ba rí, wọ́n bá rí òun kí ẹ náà ṣe. Kò tí ì bá rí ẹ̀yàn tó bá lu etí lásán. Ẹni ọ̀rẹ́ máa bí mi nítorí, ẹ mọ̀ ọ́n, kò ní jẹ sẹ́mì lójú pé kí ni wọ́n jẹ́, kí n ṣe o. But, ẹgbẹ́ tẹ́ ẹ kan ẹ̀yàn bá ṣí, máa wù ú ní nú pé kí ni wọ́n á ṣe. Ehn o. Ẹ mọ̀ ọ́n, òun ni. But kí máa lu etí ẹ, àh, kò lè ṣe mí kí n máa lu etí. N jẹ́ lè lù gan torí, àh, n jẹ́ rí bí ǹkan tí, ǹkan tẹ́ ẹ pé àwọn ọkùnrin tórí wọ́n bá kú tẹ́ ẹ kí wọ́n máa ṣe. Ǹkan tó fi ń lu etí náà ni ǹkan tó fi ṣe akọ, wọ́n fi ṣe fashion gbogbo ẹ̀. Ǹkan tó fi ń lu etí náà ni, ẹ bọ, ẹ mọ̀ ọ́n. Èmi ò rí sí gbogí, èmi ò rí gbogbo ẹ̀ sí ǹkan tẹ́ ẹ kí ọkùnrin máa ṣe. So èmi ò kí ń lu etí tèmi. N jẹ̀ ẹ ní lù. Mi ò lu etí mi báyìí. Mi ò jẹ̀ ẹ ní lù. So ìdí nìyẹn. Àwọn ọmọ ní, mo lè pọn tó lu etí náà. Jẹ́ pé tí wọ́n bá ti wálé báyìí, tí àwọn òbí mi bá tẹ̀le pé wọ́n lu etí báyìí, ah, wọ́n sì máa, wọ́n máa bù wọ́n ní ariwo gbogbo ẹ̀. So èmi ò lè lu etí tèmi.

Ṣé mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Àh rara, mi o ki ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo sì ń kọ ìròyìn ní ibi iṣẹ́, but óní àwọn àsìkò kan tó gẹ́pẹ́ mo mó ń kọ nǹkan tó fẹ́ padà jọmọ́, mo ń kọ nǹkan tó bá ti padà jọmọ́ ìròyìn náà ni. Wọn á kọ́ ọ̀nà ní ibi iṣẹ́ bí kí wọ́n ní pé kí n ṣàlàyé torí èmi mo wà ní, mo wà nípo owó. Bí kí wọ́n ní pé kí n ṣàlàyé tí owó, owó ṣe dínkù. Áàtì iye báyìí ló fi bọ́ sí iye báyìí. Kí wọ́n ní pé kí n ṣàlàyé rẹ̀. So èmi ń ṣàlàyé fún wọn. Màá kọ́ bí ìròyìn náà ló yẹ rí. Bí ìròyìn náà ló yẹ rí, màá kọ̀ kalẹ̀ fún wọn, màá ṣàlàyé síbẹ̀. Wọ́n dẹ̀ máa ka, wọ́n lè wá yé wọn, wọ́n á yé wọn yege ní ibi iṣẹ́ ń gbà. Ẹ̀mí ni wọ́n á kọ́ fún wọn. Bá ti ṣàlàyé fún wọn pé ah! Ó yà ó ní ọ̀sẹ̀ yìí o. Eh, ẹ gba owó báibái. Ẹ yọ owó báibái, báibái. Company bái. Ayẹ̀bẹ̀rẹ̀ sì ló di company bái. Ẹ lè yọ owó báibái. Ẹ sọ pé kí n yọ túkù sí fáwọn àwọn òṣìṣẹ́. Ẹ yẹ owó báibái wí pé kí n pín kárí fún àwọn òṣìṣẹ́. Ẹ ní kí n yọ. Bá dẹ́yìn náà dé, ẹ ní kí n yọ owó báibái kí n ṣe sínú àkáàtì tí èmi máa ń ṣe fún wọn, tí n kọ ìròyìn fún wọn. N kọ ìròyìn fún wọn to jẹ́ pé àwọn gan-an wọn ní, bí o sì máa yà wọ́n lẹ́nu kí bá ò ni mo ṣe, bá ò ni mo ti máa ń, tí mo ti máa ń gẹ́tì gbogbo ẹ̀. Tí wọ́n á ní kí n kọ́ báyìí. Tí màá kọ́, tí màá ṣàlàyé fún wọn. Bí àwọn ọ̀yà wọ́n lẹ́nu pé ah! Ìwọ ọmọkùnrin báwo lọ ti máa rán tí kódà kò jẹ́ tẹ́n naìrà n rántí, n rántí ibi tó gbàlọ Àwọn kẹ ìwọ ọmọkùnrin báwo lọ máa ń rántí bí tó àwọn owó yìí gbà lọ. Ṣé ọlọ́pọ̀lọ́pọ̀ tó máa ń rántí dmàbí kíni? Mo sì wọ́n wí pé àì, ìpà tó jẹ́ pé iṣẹ́ mi náà ni. Ah! Eeyan ò gbọdọ̀ gbàgbé. Kò sí ǹkan tí èèyàn ò gbàgbé. So bẹ́ẹ̀ ni. Bí kàbí kí n sọ pé bóyá mo máa ń kọ ìròyìn. Wọn máa ń kọ ìròyìn ibi iṣẹ́ náà ni.

Báwo ni mo ṣe máa ń bá àwọn èlègbé iṣẹ́ ṣíṣe? Eh, eh, mo máa ń bá wọn ṣíṣe bí ẹni máa ń sọ bí ká mọ́ ọ ṣíṣe náà ni. Tẹ́ ẹ máa, ẹ máa, tí bá, kò sí pé ẹni máa ń rí ká bí mo ṣe, tí mo bá rí pé ìwọ yìí, o jẹ́ ǹkan tí kí ẹ lè bá ṣíṣe dáadáa, náà ni àwọn tí mo máa ń bá ṣíṣe dáadáa. Ẹ̀wà, èmi ọ̀nà fún mi lẹ́bi ǹkan tí ẹ kí n mo lè, tí mo bá rí i ẹ́, tẹ́ ẹ máa, tẹ́ ẹ máa wúwa, mo lè, mo lè ka wọ́n láìpẹ́ kí n rí di wọ́n. Wípé, "à íru eyan báyìí lẹ́ni báibái, pẹ̀lú ìrùwà rẹ̀ sí o. Ìru eyan báyìí lẹ́ni báibái." Ó lè wa má bọ́ sí i à má. Tí mo bá sàlàyé fún ẹyan pé ìru eyan báyìí lẹ́ni báibái tí ẹni náà bá rí ǹkan tí èmi náà rí, à ẹni náà ó gbà mi gbo pé a, mi o parọ́. Torí kò sí tí mo fi fẹ́ rí gidi-gidi rẹ̀. Tí mo máa sọ fún ẹ ní wípé, ó ń ṣe ǹkan báyìí, àwọn náà wá rí ha ní pé ìrọ́ ni. Níbo, ìrì dídì ẹ dáadáa kò, kò lè, kò lè jẹ́ ẹ́ jẹ́ bẹ́ẹ̀. Wọ́n yáa máa sọ fún mi pé, "á okùnṣẹ́ tí, tí ó bá, tí ó bá bọ́ sí, tí ó bá bọ́ sí wípé, tí ó bá bọ́ sí pé a ǹkan tí, ǹkan tí mo máa sọ pé ẹni ṣe, tí ó bá bọ́ sí pé a ǹkan tí mo sọ pé ẹni ṣe kò ha, ìwà ẹ́ máa, kò possible." So tí mo máa ń bá wọn ṣe iṣẹ́ ni ṣíṣe, tí màá ti rí pé ẹni yí ó jẹ́ ǹkan tí ẹ kí n mo lè bá ṣíṣe dáadáa, èmi yóò bá ṣíṣe, ì bá ṣíṣe dáadáa, dáadáa ni. Tí mo bá sàlàyé fún ẹ ní pé ìròyìn báyìí lẹ́ni báibái tí ẹni náà bá rí ǹkan tí èmi náà rí, à ẹni náà ó gbàgbé o pé a, èyí ń parọ́. Torí kò sí tí mo fi fẹ́ rí gidi-gidi rẹ̀. Tí mo máa sọ fún ẹ ní wípé, ó ń ṣe ǹkan báyìí, àwọn náà wá rí ha ní pé ìrọ́ ni. Níbo, ìrì dídì ẹ dáadáa kò, kò lè, kò lè jẹ́ ẹ́ jẹ́ bẹ́ẹ̀. Wọ́n yáa máa sọ fún mi pé, "á à ǹkan okùnṣẹ́